Mo pàdé àwọn ọ̀rẹ́ mi ní àná. Mo ní ọ̀rẹ́ ní ibi iṣẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé iṣẹ́ ọ̀dọ̀ wa. But emi ati ẹ́ ríra ní àná. Mo sì tún ní ọ̀rẹ́ ní àdúgbò níbi tí mò ń gbé. Ọ̀rẹ́ tajọ́ náà ló ń gbá bọ́ọ̀lù. Ọ̀rẹ́ aláájọ ló ń wo bọ́ọ̀lù. Mo ní ọ̀rẹ́ tó pọ̀. Mo ní ọ̀rẹ́ ní ibi iṣẹ́, mo ní ọ̀rẹ́ làdúgbò. Ọ̀rẹ́ tó wà ní àdúgbò láti máa wọ bọ́ọ̀lù ní ọjọ́ ìsinmi, ní weekend, ọjọ́ Saturday àbí Sunday.

Mo mọ̀ bí a ṣe ń gun kẹ̀kẹ́. Oríṣìíríṣìí kẹ̀kẹ́ ló wà. Kẹ̀kẹ́ méjì wà. Kẹ̀kẹ́ márúwá wà. Kẹ̀kẹ́ márúwá máa ń lo epo. Kẹ̀kẹ́ tí ò kí ń lu epo ẹlẹ́sẹ̀ wà. Kẹ̀kẹ́ tí ò kí ń lu epo tí ẹlẹ́sẹ̀ mo lè gun. Mo ti ń gùn yẹn láti ìgbà tí mo ti wá kéékèè láti ibi ọmọ ọdún mẹ́fà ni mo ti ń gun kẹ̀kẹ́. Ooh, kẹ̀kẹ́ da láti máa gùn. O wa ń dá bí igba tí eeyan maa ń ṣe esesáìsì tí ẹeyan máa ń gun kẹ̀kẹ́.

Mo ṣe wà ń tan àforíjì, mo wà ń tan àforí, àwọn àforíjìn ni lánàá tí mo sọ lórí. Mo má n ṣe astaga furila torí muslumi ni mi. Eh tí bá ṣe nǹkan tí mo rí pé kò tọ̀, mo nílò láti tan àforíjìn. Ìkànnì tí ìwà ti ṣe, ǹkan tí ó tọ̀, ǹkan tí ó dára, ǹkan tó lódí sí i, ǹkan tí ọlọ́run fọwọ́sí tí wà á ti lodí sí ǹkan tí ọlọ́run fọwọ́sí, ǹkan tí ọlọ́run ká má ṣe tó wà nínú aliqurian tí ẹ̀yan ba ti ṣe, ẹ ní láti tan àforíjìn. Ọlọ́run lè dáríji irú ẹni eeyan bẹ́ẹ̀. Itoro àforíjìn ni kí ẹyan ma tóro àforíjìn ẹṣe.

Èmi wá ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ní pé tí a bá jọ jáde tí a bá ra nǹkan, a máa pín owó náà san. Tí owó kan bá rọ̀ bá jẹ́ twenty thousand, toyẹ́ pé a kọ jókòó pé a lọ mú beer, owó kan ta rà wá je twenty thousand. Tobẹ̀ pé mẹ́rin ni wa, a máa pín owó náà san nípa five five thousand. Bút tẹ́lẹ̀ pé a lọ sí shopping bí ẹ́ bori kòkòrò a jẹ́ jáde lọ fún shopping, a lọ ra nǹkan, òǹkaràkú wàá san owó kan tó bá lọ̀pọ̀ ara ẹni. Bọ́ tobẹ̀ pé a kọ́ jáde, bọ́ tobẹ̀ pé èèyàn kan nu wa ló gbé wa jádẹ, ẹni yẹn ló máa san owó torí pé oùnkó wa jo oun lo gbe wa jáde.

Mo ṣe bá yàn alábà sìṣe pọ̀. Ẹni tí ń bá rí pé iṣẹ́ rẹ̀ àti iṣẹ́ ti tẹ̀ mí, ó ṣe rẹggi. Ti bá dẹ̀ rí pé ó ní idea tí ó ń àwúlò fún iṣẹ́ tí à ń ṣe ní ọwọ́. Ẹ̀rọ ẹni báyìí alábàáṣiṣẹ́ pàpọ̀ gidi ni. Oríṣìíríṣìí ọ̀rẹ́ ènìyàn ṣe lè yọ aláṣẹ gbà pàpọ̀, alábà ìṣe pọ̀. Aláṣẹ gbà alábà siṣe pọ̀ kọ́ wa tẹ́lẹ̀ pé yẹn dé èèyàn wò ó yá torí experience tí wọ́n ní ní ẹnu iṣẹ́ ẹ̀. Àwọn kan dé wà torí pé tí ẹniyàn tó lè yàn alábà sìṣe pàpọ̀, òkèkè tí ó sì yọ alágbà ìṣe pàpọ̀, tí ẹniyàn bá rí pé ẹni yẹn, ó ti pẹ́ lẹ́nu iṣẹ́ ẹ̀ àbí ọgbọ́n orí tó, ọgbọ́n orí tó ní ipa iṣẹ́ òun, ó ní ìmọ̀ tó jinlẹ̀ nípa iṣẹ́, iṣẹ́ tí ẹniyàn ní dì fún. Àwọn alábà sìṣe púpọ̀ púpọ̀ gidi ní àwọn ẹ. Alábà sìṣe pàpọ̀ tí ẹniyàn ní dì ni ẹ̀.